Ṣé mo máa ń gbọ́ podcast? Bẹ́ẹ̀ ni, mo máa ń gbọ́ podcast. Irú àwọn podcast tí mo sì máa ń gbọ́ ni àwọn podcast tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa ìrírí ayé àbí àwọn ẹni tí àwọn tí wọ́n tí àwọn ìdúnmọ̀ ká bá ń sọ̀rọ̀, tí won bá ń sọ̀rọ̀. Irú àwọn podcast ti mo máa ń gbọ́ yẹn, tí wọ́n sì máa ń sọ̀rọ̀ nípa ọ̀nà tí a ti lè máìkí owo àti ọ̀nà tí a lè gbé igbe ayé irọrùn.

Báwo ni mo ṣé máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀? Mo ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú ìrọ̀wẹ́lẹ̀. Kí ǹkan tí ó wà lọ́wọ́ wọn tí mo fẹ́ gbà kí wọ́n le bá ná fún mi, kí wọ́n sì lè bá a padà wá lẹ́yìn ìgbà tí a bá ra ǹkan tí wọn bá kó lọ́wọ́ mi, kí wọ́n lè bá a padà wá láti wá ra ǹkan mi ní ọwọ́ mi. So, nítorí ẹni mó ń bá oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú ìrọ̀wẹ́lẹ̀ àti àpọ́nlé.

Nígbà wo ni mo máa ń fọ ọkọ̀ mi? So mò ń fọ ọkọ̀ mi tí bá ti kú òlùkó, tí bá ti lọ sí oko látàárọ̀, tí bá ti wá parí iṣẹ́ lóko ní ìrọ̀lẹ́, tí bá ti dé inú ilé, màá make sure, màá rí pé mo fọ ọkọ̀ mi kí gbogbo ìdè tí tó wà lára rẹ̀ kó lè báa ku o tí máa fi ṣe gbáradì fún, fún oko tí màá lọ ní ọjọ́ kejì.

Ṣé mo máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí mo bá sùn? Rárá o, èmi kì í sábà fi aṣọ ìbora nígbà tí ń bá sùn. Màá kàn gbé nǹkan tí mo fi máa ń rọ̀rí, mà á gbé e sí iwájú mi báyìí, ó máa fi sùn lé lórí tí mà á fi sùn lọ. N ò níìfẹ̀ sí kí n máa fi aṣọ ìbora bo ara. A ya fi ìgbà tí ẹ̀fọn bá pọ̀ nínú ilé, mo máa ń fi aṣọ ìbora bo ara lẹ́ẹ̀kan kan.

Ṣé mo wọ gíláàsì? Rárá o, èmi kì í wọ gíláàsì o. Nítorí pé ojú kò dùn ẹ̀mi, so hìń ní, hìń nílò láti máa lo gíláàsì. Ojú mi máa ń rína korokoro. Nítorí rẹ̀ báyẹn, hìń nílò láti máa lo gíláàsì. Àwọn tó ojú bá ń dùn ni wọ́n máa ń lo gíláàsì.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni mo fẹ́ràn? Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn wà nínú eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Orúkọ ẹgbẹ́ eré ìdárayá tí mo sì fẹ́ràn jù náà ni ẹgbẹ́ Barcelona tí wọ́n wà ní ìlú Spain. Òun ni ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù. Ẹni tí ó sì mú mi fẹ́ràn ẹgbẹ́ eré ìdárayá náà ni à ń pè ní Messi èyí tó jẹ́ ẹran gbogbo bọ́ọ̀lù àgbáyé.

Báwo ni mo ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi? Èmi gẹ́gẹ́ bí ọmọ ẹlẹ́sìn Mùsùlùmí, èmi e saábà ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi. Ǹkan ti mo kan máa n ṣe lásán ni wípé máa nílò láti má jẹun fún gbogbo ọjọ́ náà, màá gba àwẹ̀ tí màá fi máa ṣe ìdúpẹ́ fún Ọlọ́run Obá pé ó ti da emi mí sí di ọdún yìí, màá sì ṣàdúrà kí ó jẹ́ kí ẹmi mi ó gùn si.

Ṣé mo máa ń rántí ààlà mi? Bẹ́ẹ̀ni, mo máa ń rántí ààlà tí mo bá lá ní òru ní ẹ̀kọ́ kan, bọ̀ ìgbà mìíràn mi ò sábà rántí rẹ̀. Bọ́yá tí mo bá là láti bí ago mẹ́sàn-án alẹ́ ní-ìsín, tó bá di jíjọ kejì, in ti gbàgbé torí pé àárín àlàáfó ọ akoko tó wà láàrin ò ti pọ̀ ju. In In ran tí ààlà yẹn mọ̀ bẹ́ẹ̀ yẹn.

Àkókò mélòó ni mo ṣètò agogo tí mo máa ń jí? Mo ṣètò agogo tí màa ma jí sí aago mẹ́rin òru, torí tí n bá ti jí láago mẹ́rin òru, màá fi lè rí gbogbo nǹkan tí n bá fẹ́ ṣe fun ojo nàa. Màá fi lè rí ṣe kíle tó mọ́ kí n tó lọ sí ibi tí màá ti ṣiṣẹ́. Tí n bá ti jí láago mẹ́rin beyẹn, màá ní ìlera láti kọkọ̀ lọ fọ́ ojú mi, màá fọ ẹnu mi, màá sì ṣe àlùwàlá láti wá kírun.

Kí ni mo máa ń ṣe nígbà tí òjò bá rọ̀? Tó ìjò bá ti rọ̀, tó bá jẹ pé àárọ̀ ni òjò yẹn rọ̀, tó ojò bá ti, tó ojò bá ti ń rọ̀ lọ́wọ́ máa lọ sínú ilé, máa lọ sùn. But tó bá jẹ pé, tó bá jẹ pé àárọ̀ ni, màá lọ sùn àbí kí n wọlé sínú òjò kí n máa fi, kí n máa ṣeré nínú òjò. But tó bá jẹ pé alẹ́ ni òjò yẹn rọ̀, màá wọ sílé, màá lọ sórí ibùsùn mi, màá sì sùn lọ. Nítorí oorun nínú òjò máa ń dùn púpọ̀.

Irú ojú ọjọ́ wo ni mo fẹ́ràn jù? Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ojú ọjọ́ tó máa ń jẹ́ kí ojú ọjọ́ ìgbà tí oòrùn bá ń rọ. Irú ojú ọjọ́ bẹ́ẹ̀ yẹn ni mo fẹ́ràn jù torí pé màá le máa ṣeré nínú ojú tójò yẹn yóò máa kan mi lára. Tójò bá tí ń kan mi lára, ó máa ń fún mi ní àwọn nǹkan tó yẹ pé èyàn ò lè fẹnu sọ.